Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Bí mo bá wa láwùjọ àwọn ọ̀rẹ́ mi, mo máa ń ṣe ìdárayá, tí bá wà nínú ilé, mo máa ń ṣe ìdárayá, tí bá wà ní ilé ìjọsìn, mo máa ń ṣe ìdárayá. Mo fẹ́ràn láti máa ṣe ìdárayá, nítorí pé ìdárayá, ó máa ń mú ara èèyàn balẹ̀, ó máa ń jẹ́ kínú éyàn dùn, ó ma jẹ́ kí ọkàn èèyàn kó fúyẹ́ ní gbogbo àníyàn ayé t'èèyàn, ìdárayá dára lọ́pọ̀lọpọ̀. Kò ní jẹ́ k'èèyàn wà lórí ìdùbúlè àìsàn, ó máa n rán èèyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti se ìdárayá. Nítorí è mo ṣe máa ń bá àwọn olólùfẹ́èmi sọ̀rọ̀ láti bí kí wọ́n lè máa dárayá lọ́pọ̀lọpọ̀ t'èèyàn bá ń ṣù, t'èèyàn n di káàkiri, kó ṣe nkan tó dáa rárá.

Mọ́ fẹ́ràn jíjó lọ́pọ̀lọpọ̀. Mo ti bẹ̀rẹ̀ sí n jó láti ìgbà ewe mi wá. Mo ti bẹ̀rẹ̀ sí ní jó láti ìgbà ewe mi láti ìgbà ti moti pe ọmọ ọdún kan. Àwọn òbí mi sọ pé mo fẹ́ràn láti máa jó gbogbo ìgbà, tí mo bá ti ń gbọ́ wọn gba ijó, ijó ìgbésẹ̀ mi ní gbogbo ìgbà. Wọ́n ni mo fẹ́ràn ijó. Tí bá wà ní ilé Ọlọ́run, ilé ìjọsìn, mo fẹ́ràn láti máa jó. Tí bá wà ní patí, mo fẹ́ràn láti máa jó. Ìbọn náà lẹ́nu iṣẹ́ ti bá ní àkókò ìsinmi, mo máa ma jó. Níbi tí mo máa ń jó, ayọ̀ mi máa ń kún torí pé ijó dára lọ́pọ̀lọpọ̀.

Ó ti pẹ́ gan tí mo ti pẹ́, tí mo ti kẹ́yìn lọ wo ènìyàn, ó ti pẹ́ gan. Ìdí nìyí wípé ìdí tí mo ti dẹ́kun láti lo máa wo ènìyàn ni wípé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo lọ wo ènìyàn ní ilé. Ẹni náà wà lórí dùbúle áìsan mo lọ wo ẹni náà nílé. Ṣùgbọ́n nígbà tí mo dé ibẹ̀, mi, mi ò lẹ̀ wá ílẹ̀ loọjọ́ náà, mo wá, mo nígbà tí mo wà níbẹ̀ títí di ọjọ́ kejì, mo wà níbẹ̀ títí di alẹ́ àjọṣeré, àjọṣọro nígbà tó máa di alẹ́ pátápátá, a kúrò ní ilé ìwòsàn a lọ sí ilé, ilé ẹni náà. Bí a bá dé ilé, àṣé, ẹni tí mo lọ kí nílé ti dáràn sí ibi kan tẹ́lẹ̀. Nígbà tó máa di ọjọ́ kejì tí a máa sùn, ní òwúrọ̀ ọjọ́ kejì pé kí n máa bọ̀ nílé mi, bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá dé láti wá gbé ẹni náà nílé, wọ́n ní ó ti jalè, ó ti jalè sí ibi kan. Ah! Bẹ́ẹ̀ ni mò ń dára mi lẹ́bi pé kín ni mo wá wá sí iru bi báyìí ní àsìkò gbo báyìí. Wọ́n ṣa ọlọ́pàá gbé mi àti ẹni náà, wọ́n mú wa lọ sílé, wọ́n mú wa lọ sí àtìmọ́lé. Ní ibẹ̀ ni mo wà tí àwọn ọ̀rẹ́ mi ti wá gbà mí sílẹ̀. Láti ìgbà yìí ni mo ti pinu ní ọkàn mi pé mí ò ní lọ máa wo yàn nílé mọ́, torí pé èmi ò fẹ́ nǹkan bíi ogun àkóbá tó lè kó bá mi, àtìpá náà ni mo ti dẹ́kun láti lọ máa wo yàn nílé.

Àh! Àwọn ibi tí mo ti máa ń ra nǹkan pọ̀. Mo lè ra nǹkan ní ọjà, mo ní ọjà tí mo ti máa ń ra aṣọ, oúnjẹ, àwọn nǹkan bẹ́yen. Mo lè ra nǹkan ní ọ̀nà mi, mo lè ra nǹkan ní supermákẹ́ẹ̀tì, mo lè ra nǹkan ní ibi ìjáde. Ọ̀pọ̀lọpọ̀ ibi mo ti máa ń ra nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ibi, ọ̀pọ̀lọpọ̀ ọjà ni mo ti máa ń lò láti lọ ra nǹkan.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójúmọ́, tí n bá ṣe jí báyìí ní àárọ̀ ago mẹ́fà, fóònù mi ni mo fi ń ṣe alámù. Ohun ni mo fi ń ka bíbélì mi, ohun ni mo sì máa ń fi ka àwọn ìwé mìíràn lẹ́yìn ìgbà náà. Tí bá fẹ́ pè lẹ́nu iṣẹ́, ohun ni mo fi ń pè, ohun ni mo fi ń dáhùn ìpè, ohun ni mo ti máa ń fi wá ohun kan tó ń ṣẹlẹ̀, mo fi ń ka ìròyìn. Àwọn ìgbà tí màá lo fóònù mi kò lóhùn kárará lọ́wọ́ lọ́wọ́ báyìí gan, ohun ló wà lọ́wọ́ mi tí mo ń lò báyìí. Gbogbo ìgbà ni mo màá mú káàkiri nítorí pé ẹrọ ibani sọrọ mi ni.

Foonu àgbéká tí mo ń lò lọ́wọ́lọ́wọ́ bayii, òun ni wọ́n ń pè ní TekinoAndurodi. Mo sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀, mo sì fẹ́ràn rẹ̀ gan torí ó rorun fún mi láti lò. Bátìrì rẹ̀ máa ń lasiti, tí mo bá saaji re láti àárọ̀ kùtù tí ti di ìrọ̀lẹ́ kò ní já púpọ̀. So tekino ni mo fẹ́ràn jù.

Ah! Kokọ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni èdè Yorùbá. Ẹ̀kọ́ èdè Yorùbá nítorí pé mo jẹ́ ọmọ Yorùbá. Èdè abínibí tún ni, èdè tí mo fi ń bá àwọn ará ilé mi sọ̀rọ̀ ni, èdè tí màá ń sọ jù ní gbogbo ìgbà ni niyen. Mo máa ń sọ èdè gẹ̀ẹ́sì ò ṣùgbọ́n nígbà tí mo bá wà nílé, èdè abínibí mi yìí ni mo fẹ́ràn jù.

Ẹnu, mo máa ń dé ní àkókò. Pàápàá jùlọ ní ẹnu iṣẹ́ mi. Mo máa jí ago márùn òwúrọ̀, mo máa lọ wẹ̀ títí ago, ago mẹ́fà àbọ̀ mo máa ti kúrò nilẹ̀ láti lọ sí ibi iṣẹ́. Mo máa ń dé lákòókò nítorí pé òwúrọ̀ ni iṣẹ́.

Uhm, bẹ́ẹ̀ni mo máa ń ṣẹ́ ju wákàtí lọ, ṣùgbọ́n kò wọ́pọ̀. Àkókò iṣẹ́ mi ni ago mẹ́jọ àárọ̀ títí di ago márùn-ún irọ̀le. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ta bá ní àwọn iṣẹ́ tó pọ̀, àwọn iṣẹ́ tó pọ̀, lọ́pọ̀lọ́pọ̀ láti ṣe, mo máa ní láti ṣiṣẹ́ di wákàtí jọ, fun bii wákàtí kan sí bíi wákàtí me méjì. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mìíràn ní àsìkò ọdún tàbí ní àsìkò tí iṣẹ́ bá pọ̀ nílẹ̀ fún wa láti ṣe.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Torí pé ọwọ́ yìí ló ro mí lọ́run láti mú. Ọwọ́ òsì ò ṣe ọwọ́ tó mo mi lára. Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lò láti kọṣẹ́, láti dá, láti jẹun, láti mú. Ọwọ́ ọ̀tún yìí ni ọwọ́ tí mo fẹ́ràn láti máa lò.

Mi o ni ẹranko ọsin lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo fẹ́ran ẹranko ọ̀sìn ní ọ̀pọ̀lọpọ̀ bíi ajá, bíi ewúrẹ́, bíi olóńgbò. Mo fẹ́ran wọn ṣùgbọ́n mi kò ní wọn nílé torí pé èru máa ń bà mí láti sin àwọn ẹranko wọ̀nyí torí kan má lọ máa yàgbẹ́ káàkiri àdúgbò.

Àwon ìmò tuntun tí mo lè fẹ́ kọ́ fún isẹ́ mi pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Bii isẹ́ tí, iru isẹ́ tí mo ń ṣe, mo máa ń lo kọ̀mpútà láti ṣiṣẹ́. Àwon ìmò tuntun nínú Microsoft, nínú Excel, àwon ìmò calculations ní oríṣiiríṣii tó lè jẹ́ kí n tun mọ́ dàgbà sí ní ẹnu isẹ́ mi, tó le jẹ́ kí n ri igbega ní ẹnu isẹ́ mi ni mo ro láti kọ́ si.

Ah! Lòótọ́ ni mo mọ̀ ọ́n. Mo ní orúkọ ìnagijẹ ṣùgbọ́n èmi kò mọ ìtumọ̀ rẹ̀. Bóyá tí mo bá béèrè lọ́wọ́ àwọn òbí mi, wón lè mọ ìtumọ̀ orúkọ ìnagijẹ yìí torí wípé àwọn ló bí mi sáyé èmi kò mọ kankan nípa rẹ̀.

Ah, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ̀pọ̀lọpọ̀ gidi ìrọ̀lẹ́ lọ, ṣùgbọ́n nígbà mìíràn mo máa fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ torí pé, idí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ìmọ́lẹ̀ òwúrọ̀ yẹn tí bá ní láti ṣe àwọn iṣẹ́ láti wẹ̀ láti dáná, ó máa ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ọjọ́ tó bá ti jẹ́ pe ọjọ tí mi ò lọ síbi iṣẹ́, èmi kò nílò ìmọ́lẹ̀ òwúrọ̀. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ni irú àkókò tí ó bá dé láti ibi ise, mo máa ń fẹ́ràn kí ìmọ́lẹ̀ kó wà ní ìrọ̀lẹ́ láti sùn ní àṣálẹ́ kí atẹ́gùn lè máa fẹ́ sí mi lára dáadáa, mi ò fẹ́ràn òkùnkùn ní àṣálẹ́ rárá.

Mo fẹ́ràn aṣọ white lọ́pọ̀lọ́pọ̀. Nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn. Nítorí pé ó máa ń bo ẹwà kún mi. Mo jẹ́ arábìnrin tó dúdú. So ní gbogbo ìgbà tí mo bá ti wọ aṣọ white, ó máa ń jẹ́ kí yàtọ̀, ó máa ń jẹ́ kí ẹwà mi kó jáde.

Ah! Mo máa ń lọ sùn ní láti bí àgó mẹ́jọ, àgó mẹ́sàn án. Ìgbà mìíràn deni, mo máa ń sùn l'ágo mẹ́wàá. Ní ìgbà mìíràn, mo sùn lágo mọ́kànlá. Ìgbà mìíràn tí mo bá ń wo fíìmù lórí fóònù mi, mo má ń sùn lágo méjì lágo kan. Paapaa julọ ní bí ọjọ́ Friday títí dé Sunday.

Ah! Ìgbà tí mo lọ sí ilé ìkàwé gbẹ̀yìn, ó ti tó ọdún mẹ́wàá sí ìgbà tí a wá ayé. Nígbà náà ni mo parí ẹ̀kọ́ gíga, ilé ìwé gíga. Nígbà tí mo sọ yìí ni ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlá sí ẹgbẹ̀rún méjì ó lé ẹ̀ẹ́dógún. Mo sì lọ sí táfìsì NYSC ní ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlógún. Nígbà yí ni mo ti lọ sí ilé ẹ̀kọ́ gbẹ̀yìn.

À ti n bá fẹ́ dáhùn fóònù nibi iṣẹ́, hmm, mo máa ń gbé fóònù mi sí silent kí n má bà dí àwọn ẹlòmíràn lọ́wọ́. Pàápàá, boya nígbà ta bá ń ṣe ìpàdé àárọ̀, só mo máa ń gbé fóònù mi sí silent mo máa ń wọ inú ọ́fíìsì lọ láti lọ dáhùn kí n má bà disturb àwọn ẹlòmíràn tí wọ́n wà ní àyíká.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pe àwọn oníbàárà tuntun lọ̀pọ̀lọpọ̀. Pàápa àwọn tó bá ti jẹ́ wípé wọ́n ní ìfẹ́ sí nǹkan tí a ń ṣe. Bí ń'sìn. Ilẹ̀ la ń tà níbi tí mo ti ń ṣiṣẹ́. Tí mo bá wọ̀ online lórí social media, mo máa rí àwọn nọ́mbà àwọn tí mo rò pé wọ́n lè nífẹ̀ẹ́ sí ilẹ̀ tá ń tà. A máa ń pé wọn láti béèrè lọ́wọ́ wọn pé, "à, sir má, àwa ń tà ilẹ̀. Èwo lẹ nífẹ̀ẹ́ sí? A ní ilẹ̀ ní Èkó, a ní'lẹ̀ nílu Ìbàdàn, a ní'lẹ̀ ní Àbújá, a ní'lẹ̀ káàkiri. A tún ní àwọn ilé lọ́pọ̀lọpọ̀. A ní ilé oní one bedroom, oní two bedroom apartment, a ní'lé three bedroom, a ní'lé four bedroom, a tún ní five bedroom. Ni oṣù-- ní àdúgbò tí ẹ bá fẹ́. Oríṣiríṣi àwọn àdúgbò tó dára ni a tún ní àwọn ilẹ̀ yìí sí. So, nítorí ìdí èyí là ṣé n pé àwọn oníbàárà tí wọ́n bá nífẹ̀ẹ́ sí àwọn ọjà tá ń tà. A máa ń pe àwọn ẹlòmíràn ní òkè òkun, a sì máa ń pe àwọn ẹlòmíràn ní ìlú wa ní orílẹ̀-èdè Nàìjíríà níbibàí.

Bẹ́ẹ̀ni moti rìnrìn àjò lọ sí ìlú, ìlú mìíràn rí o. Moti rìnrìn àjò lọ sí ìlú Osun, moti rìnrìn àjò lọ sí Ondo State, moti rìnrìn àjò lọ sí Ìlọrin, moti rìnrìn àjò lọ sí Offa. Moti rìnrìn àjò káàkiri, káàkiri. Moti rìnrìn àjò lọ sí ìlú àwọn Ibo, mo ti lọ sí Edo State, moti rìnrìn àjò lọ sí ìlú Hausa tí à ń pè ní Kebbi State. Ní ìlú yìí ni moti ṣe ojúṣe ìjọba tí ań pè ní NYSC fún ọdún kan. Moti rìnrìn àjò lọ sí ìlú Sokoto rí. Mo fẹ́ràn láti rìnrìn àjò púpọ̀ nítorí pé ó máań jẹ́ kín tú pàdé àwọn ẹlòmíràn, ó máań jẹ́ kí n mọ àwọn ìlú káàkiri, káàkiri ósì máań jẹ́ kí, kí, ó máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọ́pọ̀ láti lọ káàkiri láti mọ àwọn oríṣiríṣi. Ósì tún wù mí láti lọ sí ìrìn àjò lọ sí ìlú òyìnbó.

Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ òun ni nǹkan tó ń pè ní ad. Ad jẹ́ ohun tí àwọn ènìyàn ń lò láti fi ta ọjà lórí fóònù, lórí online, lórí social media. Àwọn ad yìí ló máa jẹ́ kí n túbọ̀ pàdé àwọn oníbàárà tuntun tó lè bá wa ra ọjà tán tán.

Ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọ ẹ̀yìn lójoojúmọ́ tí ṣe àárọ̀. Ṣù-- ìgbà mìíràn mo máa wẹ̀ ní àṣálẹ́. Tí mo bá fẹ́ wẹ̀ ní àṣálẹ́ náà, mo tun máa ń fọ ẹ̀yìn mi. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ni mo máa ń sábà fọ ẹ̀yìn mi jù.

Ní òwúrọ̀, mo máa ń jẹ búrẹ́dì àti bọ́tà, pẹ̀lú tíì. Nígbà mìíràn, mo má n mu ògì àti àkàrà. Nígbà mìíràn dẹ́rẹ́, mo máa mu kókoawótì pẹ̀lú mílìkì. Nígbà mìíràn, mo sì le pinnu láti jẹ ìrẹsì láàárọ̀, lò ibí ṣẹ.

Rárá o, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ẹnú iṣẹ́ ní mó máa ń wà tí mó tí máa ń jẹ oúnjẹ ọ̀sán. Ìgbà mìíràn, kí n tó lè wà ní ilé iṣu jáde. Ìgbà mìí gbògbò ìgbà tí mó bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán, ilé iṣẹ́ ní mó máa ń wà.

Mo máa ń ní ìpàdé lóẹù ẹnu bí i ìgbà mẹ́ta, ìgbà mìíràn ó sì jẹ́ ju bẹ́ẹ̀ lọ. Ọjọ́ Monday a máa ń ní ìpàdé irinṣẹ́ wa, láàárọ Mondé ipàdé àdúrà. Kódà a máa ń ní ọjọ́ Tuesday, a máa ń ní àárọ̀ ọjọ́ Wednesday, a máa ń ní Thursday, a máa ń ní Friday sí sílé, otujọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀. A tún máa ń ní ìpàdé pàtàkì pelu àwọn ògà wa láti sọ bi iṣẹ́ tí a máa tẹ̀síwájú lójoojúmọ́

Àwọn ẹbí mi, a ò ní àṣà kankan tí a máa ń ṣe ò kodà. Mo bẹ̀rẹ̀ lowọ, ìyá mi boyàwóní àwọn àṣà tí wọ́n máa ń ṣe nínú ẹbí wa nígbà tí bàbá mi wà láyé. Ṣùgbọ́n ìdáhùn ìyá mi ni wípé wọn ò ní àwọn àṣà ká ṣàkọ tí wọ́n máa ń ṣe nílé bàbá mi tàbí nílé ìyá mi.

Ah! Bẹ́ẹ̀ ni, mo mọ bó ṣe ń se oúnjẹ lọ́pọ̀lọ́pọ̀. Mo mọ bó ṣe ń se ìrẹsì lóríṣiríṣi. Mo mọ bó ṣe ń se jollof rìce, fried rice. Mo sì mọ bó ṣe ń se Basmati rice, Chinese rice. Mo sì tún mọ oúnjẹ tí wọ́n á, tí wọ́n á ṣe bí àwọn òkèlè bó n ṣe ń tẹ̀bà tá ṣe máa gbómi kaná tí wọ́n ṣe ń ro ẹ̀bà lórí iná àti tí wọ́n ro ní ilẹ̀. Mo sì tun mọ tí wọ́n ṣe ń ro amala pẹ̀lú amala aláfún àti amala dúdú. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ni mo máa ń ṣe. Bo ṣe tún ṣe sẹ̀mọ, mo mọ láti ṣe dáadáa tí wọ́n ṣe máa pò nínú omi tí wọ́n á ro nínú omi fẹ́rẹ́fẹ́ lórí iná. Mo sì tún mọ bó ṣe ń po ògì ní gbogbo ìgbà torí pé ó wà nínú oúnjẹ tí mo fẹ́ràn. Mo mọ bó ṣe ń ṣe àkàrà, mo mọ bó ṣe ń ṣe ọ̀jọ̀jọ̀, mo mọ bó ṣe ń ṣe a-ẹwà, ẹwà tó ní ata àti epo nínú àti ẹwà lásán, mo mọ ṣé. Mo sì mọ bó ṣe ń se ìrẹsì tó ní epo, ìrẹsì elépo, epo nìkan àti ata, mo lè ṣe. Mo mọ bó ṣe ń dín dòdò. Mo sì mọ oúnjẹ àwọn ọbẹ̀ tí Yorùbá ṣì ń p'ẹ̀gúsí, ọbẹ̀ ewédú, ọbẹ̀ ẹ̀fọ́, ẹ̀fọ́ tó dùn dáadáa. Mo sì mọ ọbẹ̀ àwọn Ìgbò ṣe ní èdíkà ikong, afang, white soup, black soup, lo oríṣiríṣi oúnjẹ jàǹkàn jàǹkàn. Mo sì le bu inú, mo lè se iṣu àti ẹyin. Mo mọ bó ṣe ń gun iyán, iyán, eyi tan rò lórí iná, mo lè ro irú tí orí iná, mo sì le gun pẹ̀lú ọwọ́ nítorí pé ó ń jẹ ní ẹwà òbinrin. Nítorí ìdí èyí mo sì mọ àwọn oúnjẹ yìí ṣe. Àwọn oúnjẹ mìíràn wà náà. Mo lè ṣe salad, oúnjẹ òyìnbó, mo lè ṣe toast bread. Ó pò, mo lè ṣe ọ̀dùnkún tí wọ́n máa dúró lórí iná. Mo sì lè ṣe àsáró, àsáró elépo, ìkọ́kọrẹ́, mo lè ṣe ìkọ́kọrẹ́ náà lọ́pọ̀lọ́pọ̀ àwọn oúnjẹ wọ̀nyí nítorí pé mo jẹ́ ẹni tó fẹ́ràn àwọn oúnjẹ tó dára lọ́pọ̀lọ́pọ̀.

Ekan-náà mi, mo máa lọ sí ilé onídìrí láti tọ́jú ẹ. Lá koko, wọn máa gé èékánná mi, wón máa file li'ẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ti gé tí wọ́n file li'ẹ̀ tán, wọ́n máa nùú, wọ́n máa ti bó inu omi tó rora gbóná fẹ́ẹ́rẹ́fẹ́. Wọ́n tun bá mi kún ní paint tó fine, ó máa fìne, ó máa máa dán ni. Tori e náà ni mo ṣe tú máa ṣe ekọ́nná ẹsẹ̀ mi náà. Nígbà mìíràn, mo lè lọ fún pàdícure tàbí màníkíọ̀ láti jẹ́ kí ẹsẹ̀ mi ko rẹwà.

Ah, il-ilẹ̀ ìṣẹ̀mbáyé rárá, èmi ò fẹ́ràn lọ sí ilẹ̀ ìṣẹ̀mbáyé o nítorí pé mo jẹ́ arábìnrin tó wà nínú ìgbàgbọ́. Mo gbàgbọ́ nínú Ọlọ́run, mi ò gbàgbọ́ nínú àwọn ǹkan ìṣẹ̀mbáyé rárá. Mo gbàgbọ́ nipé Ọlọ́run ló dá òrun àti ayé, mo gbàgbọ́ pé Ọlọ́run ló dá gbogbo wa. Ọ̀dọ̀ rẹ̀ láti wá, ọ̀dọ̀ rẹ̀ lásì máa padà sí. Èmi ò ní gbàgbọ́ nínú àwọn ǹkan wọ̀nyí rárá.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, bí àpẹẹrẹ, ó wù mí láti ríṣẹ́ sí bóyá bí i ìlú òyìnbó bí i Canada. Ó tún wù mí láti ríṣẹ́ sí àwọn ibo mìíràn náà ní àyíká kí n tú lè mọ àwọn ènìyàn sí i. Ó wù mí láti tẹ̀síwájú láti tún mọ ìjìnlẹ̀ nínú iṣẹ́ mi. Tí ààyè bá gbà mí láti ríṣẹ́ sí àwọn ibi tí mo dárúkọ, inú mi máa dùn púpọ̀, mo máa mú ayé mi tẹ̀síwájú si.

Bí mo ṣe máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́. Mo máa ń wọ ọkọ̀. Mo máa ń bá àwọn ènìyàn wọ ọkọ̀ ní àárọ̀. Bí bá ti jí nílé mi, mo máa ní láti gbé kẹ̀kẹ́ dé títì. Lẹ́yìn tí mo ti gbé kẹ̀kẹ́ dé títì, màá wọ ọkọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Àwọn ọkọ̀ tó ń kọjá ní títì mo máa wọ ọkọ̀. Ọkọ̀ yẹn mo máa lo bí ogún ìṣẹ́jú nínú ọkọ̀. Bí mo ṣe máa ń dé ìrìnàjò láti dé ibi iṣẹ́ mi nìyẹn. Láìsí kẹ̀kẹ́ àti ọkọ̀ emi kò le dé ibi iṣẹ́. Ó sì máa ń jẹ́ nǹkan tó máa ń ro mí lorún púpọ̀. Bí n bá ti wọ ọkọ̀, tí mo bá ń bọ̀ náà, màá tún wọ́ ọkọ̀. Bí bá ti dé títì, màá sì gbé kẹ̀kẹ́ padà sí ilé mi.

Ah! Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa rún jẹ ní òpópónà. Mo fẹ́ràn láti máa dáná lọ́pọ̀lọpọ̀ nítorí pé oúnjẹ ilé ó rọrùn àti máa rún jẹ ní òpópónà yẹn kò fi bẹ́ẹ̀ rọrùn nítorí ìgbà mìíràn kò n se ǹkan tó da. Àwọn omi mìíràn tí wọ́n fi ń ṣe oúnjẹ nígbà mìíràn kò ṣe oúnjẹ omi tó da tó bá àgo ara mú. Torí ìdí èyí mi kò fẹ́ràn láti máa ra óúnjẹ ní òpópónà ní gbogbo ìgbà. Àyàfi tó bá jẹ́ pé kò sí ibòmíràn tí mo ti fẹ́ ra oúnjẹ, ri oúnjẹ tàbí mi ò gbé oúnjẹ dání lọ sí enu iṣẹ́ mi, nìkan ló kù.

O wumi lá ti kọ́ re nu ilu yi French tàbí èdè Chinese nítorí tí wọ́n bá ní àǹfààní láti lọ sí àwọn ọmọ wọn ilu wọn, ó máa je nkan to máa jẹ́ ìrọ̀rùn púpọ̀

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ nipe bóyá, tí mo bá wà nílé, mo lè kọ́kọ́ fọ aṣọ. Lẹ́yìn tí mo bá ti fọ aṣọ tán, mo lè máa wo movie lórí fóònù mi. Ìgbà mìíràn mo lè pinnu láti jáde náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ́. Ìgbà mìíràn mo lè má jáde kí n wà nílé, ṣùgbọ́n mo máa ń lọ sí ọjọ́ ìsìn, ilé ọjọ́ ìsinmi ní ọjọ́ Sunday láti lọ siná náà.

Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń gba àwọn email, email àìwúlò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn mìíràn kàn máa send láti fi polówó ọjà wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń gba email èyí tí ò wùló, mo sì máa delete rẹ̀ dánù kíákíá.

Mo máa ń jẹun alẹ́ ní bí i ago mẹ́jọ. Ìgbà mìíràn mo lè jẹun ní ago, ago méje alẹ́. Lẹ́yìn náà mo tu lè jẹun ní ago mẹ́, mẹ́sàn, ago mẹ́wàá. Lẹ́yìn ago mẹ́wàá emi o kì í jẹ nkankan mọ́. Ṣùgbọ́n ní, a, pàtàkì jùlọ ni bá fẹ́ jẹun alẹ́, ni àìmọye ìgbà ni ago mẹ́jọ alẹ́. Lẹ́yìn náà, òrun yà.

Uhm, tábìlì iṣẹ́ mi ó fẹ̀, tobí, torí pé ó ní, ó ní desk lábẹ́. Colour, colour funfun dẹ̀ ni pẹ̀lú orí rẹ̀ ni mo máa ń gbé laptop mi sí àti awọn ǹkan mìíràn tí mo fi ń ṣiṣẹ́ àti diary mi orí i, orí tábìlì mi ni màá ń gbé sí.

Ah! O ti pẹ́ gan, ti moti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi o. A ti tó bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì tí a ti riragbẹ̀yìn, àmọ́ a máa ń sọ̀rọ̀ orí fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. A máa ń bá ara wa sọ̀rọ̀ lórí ago, a máa pè ara wa asi sọ̀rọ̀ lánàá. Ah, ìdí, ìdí ìdí náà ni wípé ọ̀nà wa jìnn sí raa wa. O ní kaluku ma loo sí ibi iṣẹ́. Ẹlòmíràn máa ń lọ sí ọjà arira àwọn weekend tó tún wà kò saye. Kí ọlọ́run ràn wa lọ́wọ́.

Oúnjẹ tó láta, mo máa ń fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ní báyìí mi ò fẹ́ràn oúnjẹ aláta mọ́. Nítorí pé tó bá ti ní ata tó pọ̀ jù ó máa ń run mí nínú, ṣùgbọ́n tó bá yẹ́ ata fẹ́rẹ́fẹ́ ó bá mi lára mu. Mi ò fẹ́ràn oúnjẹ tó láta púpọ̀, ata fẹ́rẹ́fẹ́ ti dáa.

Mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ púpọ̀ dáadáa. Mo mọ bí wọ́n ṣe ń se jollof rice. Láàkọ́kọ́ ná, tí mo bá fẹ́ se jollof rice, mo máa da òróró mi sí orí iná, máa jẹ́ kó gbá díẹ̀, màá da àlùbọ́sà sí i. Lẹ́yìn tí bá ti da àlùbọ́sà sí i, màá rò ó, màá wá lo Màá da ata tí mo ti lọ, Tataṣẹ́ mi àti sọ̀ǹbà, màá dà á sí pẹ̀lú. Màá buomi díè sí i, màá wá máa ro, màá wí, màá fi curry, thyme, maggi àti iyọ̀ sí i. Màá jẹ́ kó jiná dáadáa, màá dómi ẹran sí i, màá jẹ́ kó dín gbẹ. Lẹ́yìn tí ó bá ti din gbẹ, màá ṣan, màá de, màá yí iná sí ìsàlẹ̀. Màá lọ ṣan ìrẹsì mi, màá fi ṣan ìrẹsì mi, màá dà á sí, màá ro pẹ̀lú ọmọ orogùn. Lẹ́yìn tí bá ro pẹ̀lú ọmọ orogun, màá fi omi tó ti gbóná, màá dà á sí. Màá jẹ́, màá fi foil, eh, màá foil paper sí i, màá jẹ́ kó jiná mu. Bẹ́ẹ̀ ni o ṣe máa ń ṣe jollof rice. Ó sì máa ń dùn dáadáa, mo sì máa ń ṣe oúnjẹ mìíràn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí nígbà kan wà tí mo kọ̀ láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ni ọjọ́ yìí, áà mọ dára mi lẹ́bi lọ́pọ̀lọpọ̀. Láti ìgbà náà, mo ti pinnu lọ́kàn mi pé ní gbogbo tí mo bá lọ, mo ní láti béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bí àwọn ibi tí mi ò mọ̀ ọ̀nà ibẹ̀ kí n má bàá lọ sọnù, kí n má sì dára mi lẹ́bi.

Ah! Mo máa ń, mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀, àwọn ẹran bíi turkey, chicken, ẹran wa, pọ̀nmọ́. Mo fẹ́ran e o, lọ́pọ̀lọpọ̀ torí pé ó ní iṣẹ́ tó ń ṣe pàtàkì nínú àgọ́ ara wa.

Ní ìgbà tí mo wà lómọdé, mo rántí nígbà kan tí ọ̀rẹ́ mi ṣe ọjọ́ ìbí. Ọmọ ìyá mi ra aṣọ tó rẹwà, aṣọ tó finẹ, wọ́n ra fún mi. Wọ́n ra aṣọ náà fún ọ̀rẹ́ mi, mo máa lọ. A gé àkàrà òyìnbó, a jẹun, wọ́n filé pọtí wọ́n fọ̀nà rokà a jó lọ́pọ̀lọ́pọ̀. Nítorí pé ọ̀rẹ́ mi jẹ́ ẹni tí mo fẹ́ràn gan. Ní gbogbo ìgbà tí mo bá ń rántí, inú mi máa ń dùn. Inú mi máa ń dùn. Aṣọ tí wọ́n ra fún mi ní ọjọ́ náà ó rẹwà púpọ̀ ó sì jẹ́ kí inú mi dùn. Láti ìgbà náà mi ò gbàgbé ọjọ́ náà títí di wákàtí.

Èmi ò ti, èmi kò gún, èmi kò wọ inú ọkọ̀ òfuurufú rí o. Ṣùgbọ́n mo máa fẹ́ràn láti jókòó ní fèrèsé ní ọkọ̀ òfuurufú ní gbogbo ìgbà kígbà tí mo bá wọ ọkọ̀ òfuurufú. Ṣùgbọ́n báyìí èmi kò tíì wọ inú ọkọ̀ òfuurufú rí rárá.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò kọ̀mpútà. Eléyi tí mo máa ń lò ní ẹnu ìṣe ní gbogbo ìgbà. Mo ní, mo ní mo máa ń lò láti fi ṣe awọn iṣẹ́ mi. Ìgbà mìíràn sì re mo máa ń gbé wá le láti fi ṣàwọn kan mìíràn naa pẹ̀lú.

Ó ń wèrè ó sì padà gbijùlọ́ níbi iṣẹ́ ìmọ̀ ní kọ̀npútà àkọ́kọ́. Nítorí inú kọ̀npútà ni àwọn record àwọn customer wa wà, àwọn tó ti ra ọjà lọ́wọ́ wa. Láti bí ọdún mélòó sẹ́yìn, inú kọ̀npútà ló ma wà pẹ̀lú receipt. Receipt ni ìwé tó ṣe ìdánimọ̀ owó tí wọ́n san àti iye tí wọ́n san nígbà tí wọ́n máa ra ọjà lọ́wọ́ wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń ya àwòrán. Mo máa ya àwòrán orí fóònù mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n mi ò mọ bó ṣe ń lo, àwòrán tí àwọn camera man máa ń lo. Orí fóònù mi nìkan ni mo ti máa ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó wà ní òkè òkun. Mo máa ń ṣe ìpè fídíò gan-an ní gbogbo ìgbà pẹ̀lú wọn, ní ìgbà mìíràn ní ọ̀sán tàbí ní àsálẹ́ tí mọ́ wà nílé ní wíkẹ́ndì.